Gẹ́gẹ́ bí àkọsílẹ̀, ó yẹ kín máa ṣe iṣẹ́ fún wákàtí mẹ́jọ ní ojoojúmọ́. Ṣùgbọ́n nígbà mìíràn, iṣẹ́ wa máa ń gba kí ènìyàn tún lo ju wákàtí mẹ́jọ lọ lẹ́nu iṣẹ́. Torí tí a bá ní iṣẹ́ tó yẹ ká ṣe lọ́jọ́ yẹn, ta bá wọ ago wípé, "sebi wákàtí mẹ́jọ mi ti pé," ta bá wá dá iṣẹ́ yẹn dúró, nígbà tó bá máa fi di ọjọ́ kejì, ó máa nira láti ṣe iṣẹ́ yẹn dáradára bó ṣe yẹ ká ṣe. Wákàtí mẹ́jọ, gẹ́gẹ́ bí àkọsílẹ̀, ni mo máa ń fin ṣe iṣẹ́. Ṣùgbọ́n tí iṣẹ́ bá fẹju, tí ó dẹ̀ yẹ kín fi ọgbọ̀n ṣẹ́jú kun tàbí wákàtí kan kun kí iṣẹ́ ọjọ́ yẹn kó lè yanjú, kó má sì àbùkù kankan, mo lè ṣe ju wákàtí mẹ́jọ lọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àkọsílẹ̀ láàrín èmi àti ọ̀gá mi tí ó gbà mí sẹ́nu iṣẹ́, wákàtí mẹ́jọ ni mo máa ń fi ṣiṣẹ́ lójoojúmọ́. Àwọn ìgbà mìíràn dè wà tó jẹ́ wípé ọjọ́ yẹn kì ṣe ọjọ́ iṣẹ́, ṣùgbọ́n tí ọ̀gá tí ó gbà mí síṣẹ́ máa lo n bèrè lọ́wọ́ mi tàbí kó bẹ̀ mí wípé, "À, bó ti lè jẹ́ pé ọjọ́ Sátidé kì í ṣe ọjọ́ iṣẹ́ o. Ọ̀rẹ́ jọ wá lọ́la o. Ka jọ dáwọ́ bo iṣẹ́ yìí." Torí pé a ti mọ̀ wípé tí iṣẹ́ náà bá kúkú yanjú, yàtọ̀ sí owó oṣù mi, àwọn ànfàní pẹpẹ̀pẹ̀ mi náà tún lè yọ. So gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara, èmi náà máa fojú ṣùn nù kún òwò, màá sì rí wípé ó dára kí èmi náà fi gbogbo agbára mi ṣiṣẹ́ kí iṣẹ́ náà kó lè lojútu kó sì lè yanjú. Ṣùgbọ́n ní kúkúrú, wákàtí mẹ́jọ ni mo máa ń fi ṣiṣẹ́. Ni àwọn ìgbà mìíràn, ó lè le ọgbọ̀n ṣẹ́jú, ní àwọn ìgbà mìíràn ó lè le wákàtí kan. Ìgbà mìíràn sì wà bákan náà tí ó bá ṣiṣẹ́ púpọ̀ nílẹ̀, mo lè máa ṣe tó wákàtí mẹ́jọ. Ẹ ṣé.

Ojú ọjọ́ tí èmi ń fẹ́ràn jùlọ ni àkókò ìrọ̀lẹ́. Láti nǹkan bí agogo márùn-ún àbọ̀ sí agogo méje. Ní ìgbà náà, ọjọ́ ti máa rọ̀, òòrùn a ti wọ̀. Àwọn atẹ́gùn, atẹ́gùn tí ó máa ń fẹ́ ní iru àkókò yẹn, a jẹ́ atẹ́gùn tútù tí ó máa ń wún ènìyàn láti jókòó sí iwájú ìta ilé rẹ̀ láti gba iru atẹ́gùn bẹ́ẹ̀. Ní iru àkókò yìí, ó máa ń rọrùn fún ènìyàn láti ṣe àṣàrò, kó gbé gbogbo ohun tó ṣe ní ọjọ́ yẹn kó gbé yẹ̀ wò. Ojú ọjọ́ ti bora, ọpọlọ ẹ̀ gan-an á tutù láti lè ronú lórí bó ṣe lo ọjọ́ yẹn. Ẹ̀mí kan tí ẹ̀ ń ṣe yẹn fún àpẹẹrẹ ni wípé ní àsìkò yẹn, ó máa ń rọrùn láti ṣàṣàrò lórí bí èyàn ṣe lo ọjọ́ rẹ̀. Torí ní àsìkò yẹn, ó yẹ kí ènìyàn tí parí iṣẹ́ òjọ́, ojú ọjọ́ dẹ̀ ti fẹ́ bora. Tó bá jẹ́ àsìkò ẹ̀rùn ni, òòrùn a ti wọlé, òṣùpá a ti máa gbaradì láti jáde. So ní irò àkókò báyìí, ó máa ń rọrùn fún ènìyàn láti lè ṣèṣì ro bó ṣe lo ọjọ́ rẹ̀.

Àárín ọjà ni mo ti máa ń ra gbogbo nǹkan tí mo bá fẹ́ rà. Èridí ni wípé tí mo bá ra àwọn nǹkan tí mo fẹ́ rà lọ́dọ̀ àwọn tó pa àtẹ́ sí ẹ̀gbá ọ̀nà, wón máa ń fi owó lé ọjà tiwọn. Ṣùgbọ́n te mi bá fẹ́ ra ọjà tẹ̀mí, màá gbìyànjú, màá lọ sí àárín ọjà níbi tí mo ti máa rí onírúurú ohun tí mo fẹ́ rà. Màá lóore ọ̀fẹ́ láti yan èyí tí ó wù mí, màá sì le rà ní iye tí ó rọjú ju àwọn tí ó wà ní ẹ̀gbá ọ̀nà lọ. Nítorí wípé àwọn tó wà lẹ́gbá ọ̀nà, ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn alárà tuntun rà ni. Àwọn náà wọ́n máa wọnú ọjà lọ, wọ́n á lọ rà á ní fún àpẹẹrẹ wọ́n lè rà á ní ọgọ́rùn náírà, tí wọ́n bá gbé wá sí ẹ̀gbá ọ̀nà fún àwọn tí ó rojú láti wọ àárín ọjà tàbí fún àwọn ẹlòmíràn tó jẹ́ wípé ìyàtọ̀ tí ó wà láàrin èyí tí àwọn fẹ́ tà àti èyí tí wọ́n máa lọ rà nínú ọjà ìyàtọ̀ díẹ̀ ni. Ẹlòmí, àwọn owó kéékèèké yẹn kò jọ́ lóju, arà lọ́wọ́ wọn. Nítorí náà àwọn alárà tun rà yẹn wọ́n ti máa ń fi owó tí wọn náà lé ọjà. Ṣùgbọ́n ní tèmi nígbà tí emi mọ̀ wípé èmi rí, èmi láyè láti wọ àárín ọjà lọ, kí nì dí ẹ ń ṣe ìyẹn nìkan ni mo fẹ́ rà, mo tún fẹ́ ra àwọn nǹkan mìíràn. Nítorí náà mo máa ń wọ àárín ọjà lọ láti lọ wo ohun tí mo bá fẹ́ rà kí owó tí mo bá máa rà kó lè jẹ́ owó tí ó máa dín sí èyí tí àwọn tí ó ń tà ní ẹ̀bá ọ̀nà fẹ́ tà.

Ìdáàbòbo òòrùn ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀, pàápàá jùlọ ní àkókò ẹ̀rùn. Ó sì le jẹ́ pé nígbà mìíràn ó máa dàbí ẹ ni wípé mo gbé ẹ̀rù dání tàbí ó jẹ́ kí ẹ̀rù mi wúwo. Ṣùgbọ́n tí ó bá tó àkókò àti lò, inú mi máa ń dùn wípé mo mú dání. Nítorí bó ṣe kéré tó yẹn tí mi ò bá mu dání, tí mo bá ṣe gbogbo iṣẹ́ ọjọ́ yẹn lábẹ́ òòrùn, ó ṣe é ṣe kín má lè dìde láti ṣiṣẹ́ lọ́jọ́ kejì. Torí wípé òòrùn tó pa mí lẹ́nu iṣẹ́ yẹn ó ti jẹ́ kí ó rẹ mí. Ṣùgbọ́n tín bá ti lo ìdáàbòbo òòrùn mi tí mo ti fi sórí, kò sí bí mo ṣe le pẹ́ tó lábẹ́ òòrùn, mò ń ṣiṣẹ́ mi lọ nìyẹn, kò sì ní jẹ́ kó tètè rẹ mí. Tín bá dẹ̀ tún parí iṣẹ́ náà, ara mi á sì yà gara ga, ara mi a sì ara mi á sì yà. Nítorí náà, ní tèmi o mo máa ń fi ìdáàbòbo òòrùn ṣàrà ní gbogbo ìgbà tí mo bá ń ṣiṣẹ́ tàbí tí mo bá fẹ́ jáde tí mo mọ̀ wípé mo máa wà lábẹ́ òòrùn fún ìgbà tó pẹ́.

Èmi ò ń fi ìtọ́jú èékánná mi falẹ̀ nítorí wípé àwọn bàbá wa bọ̀ wón ní ìmọ́tótó ó borí ààrùn gbogbo. Ní tèmi bí èékánná mi bá ti lè yọ díẹ̀, ó ti má bẹ̀rẹ̀ sí ní rí mi lára. Ara mi ò ní gbà á, ó máa dàbí ẹni pé mi ò lè fi ọwọ́ yẹn ṣe nǹkan tó yẹ kí n ṣe bí ó ṣe yẹ kí n ṣe. Á ti dàbí ẹni wípé mo ti gbé ǹkan àjèjì kan sára. Nítorí náà mo máa ń ṣe ìtọ́jú èékánná mi lóòrèkóòrè àti ní gbogbo ìgbà. Tó bá ti yọ díẹ̀ báyìí, á ti wùn mí kí n ge àti tọwọ́ àti tẹsẹ̀, mi ò kì í fi falẹ̀ rárá. Ìtọ́jú èékánná ní tèmi ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ torí ó lè kó àwọn ìdọ̀tí kéékèèké tí èèyàn ò ní fi ojú rí tó sì lè fa ààrùn sínú ago ara. Nítorí ìdí èyí kò jẹ́ kí ń fi ìtọ́jú èékánná mi falẹ̀, nítorí mi ò fẹ́ kó jẹ́ pé gbogbo ìgbà ni mo máa fẹ́ kí ààrùn tàbí àìsàn kan kó dá mi gúnlẹ̀.

Ní ibi iṣẹ́ mi, ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi ó pọ̀, ṣùgbọ́n máa mẹ́nu bà díẹ̀ nínú ẹ̀. Àkọ́kọ́, àwọn tí ajọ ń ṣiṣẹ́ pọ̀, tó jẹ́ wípé àwọn ni mo máa jábọ̀ fún tí mo bá ti parí iṣẹ́ tèmi, wọ́n kì í ṣe ẹnìkan ṣoṣo. Ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ mìíràn ní ìgboro, ẹnìkan ṣoṣo ló máa jẹ́ ọ̀gá tí òṣìṣẹ́ máa máa jábọ̀ fún. Tó bá sì ti jábọ̀ fún yẹn, ohun tó bá ṣẹlẹ̀ lẹ́nu iṣẹ́ yẹn, ẹni tó un jábọ̀ fún, òun ló máa yanjú ẹ̀ pẹ̀lú àwọn ọ̀gá tó tún wà lókè. Ṣùgbọ́n ní ibi iṣẹ́ tèmi kò rí bẹ́ẹ̀. Ọ̀gá tó ju ọ̀gá tẹ́ mi lọ máa jábọ̀ fún, èyí tó tún tẹ̀lé ìyẹn náà máa tún jábọ̀ fún. Ní kúkúrú, àwọn tí mo máa jábọ̀ fún tí mo bá ń ṣe iṣẹ́, bí i ọ̀gá mẹ́rin ni mo máa jábọ̀ fún. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ọ̀gá pátápátá lè pè mí wípé "Lágbájá, ṣe báyìí!" Ọ̀gá tẹ́ mi gangan tó súnmọ́ mi kò ní mọ̀ n paẹ̀. Èyí tó tẹ̀lé òun kò ní mọ̀ ọ́n paẹ̀. Ọ̀gá pátápátá dè tí paṣẹ wípé "Lágbájá, ṣe báyìí!" Lẹ́sẹ̀kẹsẹ̀, mo ti bẹ̀rẹ̀ iṣẹ́. Tí àwọn ọ̀gá tókù bá dé, wọ́n máa bèèrè pé "àáà, kí ló ṣẹlẹ̀?" Máa ní "àh, Ọ̀gá Lágbájá ló ní kí n ṣe báyìí." So nígbà mìíràn, ó máa ń fẹ́ fa gbọ́n mi sí omi ò tó láàárín èmi àti ọ̀gá tí mò ń jábọ̀ fún gangan lẹ́nu iṣẹ́. Bí ọ̀rọ̀ ibi iṣẹ́ wa dè ṣe gbà níyẹn, ó gba ọgbọ́n lọ́pọ̀lọpọ̀. Mi ò lórí ọ̀fẹ́ àti sọ wípé "Rárá, ẹ̀yin kọ́ ni ọ̀gá tí mò ń jábọ̀ fún. Ọ̀gá tí mò ń jábọ̀ fún ló gbọ́dọ̀ fún mi láṣẹ láti ṣe nǹkan tí ẹni kì í ṣe." Ní ibi iṣẹ́ tí mo ti ń ṣe iṣẹ́, kò rí bẹ́ẹ̀ rárá. Àwọn tí mo gbọ́dọ̀ jábọ̀ fún, wọ́n kì í ṣe ẹnìkan ṣoṣo. Ilé yìí ó jẹ́ ìdojúkọ tó jẹ́ ohun tó máa ń mú iṣẹ́ náà sú mi nígbà mìíràn tí mi ò tí nìrẹ̀ fí ìlẹ̀ ní mọ ohun tó yẹ kí n ṣe.

Kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń fi aṣọ bo ara sùn. Tí òtútù bá wà ní ìta mo kàn tí ẹ lè fi aṣọ bo ẹsẹ̀ torí ẹ́fọn. Ṣùgbọ́n tí kò bá sí òtútù, mi ò tí è ní lo aṣọ bo ara rárá. Tí ó bá jẹ́ àsìkò ẹ̀rùn lá wà, nírú àwọn àsìkò báyìí, tó jẹ́ wípé oru ń mú. Nígbà mìíràn, a ti è máa ń ṣí, a ti è máa ń ṣí fèrèsé. Fèrèsé tí ń gba atẹ́gùn wọlé, a ti è máa ń ṣí wọ́n sílẹ̀. Nírú àwọn àsìkò báyìí, mi kì í fi aṣọ bo ara mi rárá nígbà tí mo bá fẹ́ sùn. Ìgbà mìíràn náà lè máa wà tó jẹ́ wípé àsìkò oru lá wà. Ṣùgbọ́n àwọn ọmọ, àwọn ọmọ mi wọ́n ti ṣí ilẹ̀kùn sílẹ̀, ẹ́fọn ti rọ́wọ́ ilé. Nírú àwọn àsìkò báyìí, bó tí lè jẹ́ pé oru ń wà, oru ń mú, àsìkò ọ̀dà lá wà, àsìkò ẹ̀rùn lá wà. Nírú àwọn àsìkò báyìí, mo máa ń fi, aṣọ bo ẹsẹ̀ mi nítorí àwọn ẹ̀fọn.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Orúkọ ìnagijẹ tí àwọn ọ̀rẹ́ mi fún mi nígbà tí mo wà ní ilé ìwé gírámà. Ní ìgbà náà wọ́n fi mí jẹ oyè àwọn tó máa ń bójú tó ohun ọ̀gbìn ní ilé ìwé wa. Bí wọ́n ṣe rí pé wọ́n pe orúkọ mi báyìí tí wọ́n sì fi mí jẹ oyè àwọn tó máa máa bójú tó ohun ọ̀gbìn ní gbogbo ọgbà ilé ìwé wa ní ìgbà náà lọ́hùn, wọ́n bá fún mi lórúkọ kò pẹ́, wọ́n bá bẹ̀rẹ̀ sí ní pè mí ní Àgbẹ̀ lọ́ba. Orúkọ yìí ni wọ́n pè mí títí, títí mo fi jáde ilé ìwé gírámà. Títí di àsìkò tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ yìí, àwọn ọ̀rẹ́ mi tó bá rí mi nígbà mìíràn, àwọn ọ̀rẹ́ mi tó ti mọ̀ mí nígbà yẹn wọ́n sì máa ń pè mí ní orúkọ náà, Àgbẹ̀ lọ́ba, Àgbẹ̀ lọ́ba. Lẹ́yìn ìgbà yẹn tí mo tún bẹ̀rẹ̀ iṣẹ́, ọ̀gá tí mò ń bá ṣiṣẹ́ orúkọ mi gangan a máa jẹ Isaac. Ṣùgbọ́n ó kan ti ẹ wọ̀ mi sùnsun lọ́jọ́ kan ló bá ní, "Aáà, Àsíkò láyé." Ó bá fi orúkọ mi tó jẹ́ orúkọ òyìnbó Isaac, ó bá sọ di orúkọ Yorùbá pé Àsíkò láyé. Yorùbá ni a mọ̀ tó ń jẹ́ Àsíkò láyé. Ẹ̀hẹn. Ṣùgbọ́n òun wá yí orúkọ mi tó jẹ́ Isaac ó bá yí padà sí Àsíkò láyé. Bó ṣe jẹ́ níyen.

Láyé àtijọ́, iṣẹ́ aya àwòrán ó jẹ́ iṣẹ́ tí àwọn kan yàn láàyò. Ṣùgbọ́n nígbà lóde, láyé òde òní tó jẹ́ wípé gbogbo ènìyàn ló ti ń lo ẹ̀rọ fóònù ṣàṣà, ni kò sí ẹni tí ò mọ àwòrán ya. Àwọn ọmọ mi tó ti ẹ̀ jẹ́ bí ọmọ ọdún mẹ́rin, márùn-ún, gbogbo wọn pátápátá ló mọ bí a ti ń ya àwòrán. Ó ti ẹ̀wà yà mí lẹ́nu wípé nígbà mìíràn, nígbà tí mo bá ti gbé fóònù mi kalẹ̀, tí mò ń ṣe iṣẹ́ mìíràn, àwọn ọmọ mi á ti ki fóònù mọ́lẹ̀. Ohun tó máa kọ́kọ́ ṣe ní wípé wọ́n fẹ́ ya bàbá wọn bó ṣe ń ṣe àti nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́. Tí èmi bá wá ṣe nǹkan tí mò ń ṣe tán, tí mò ń wo fóònù mi, màá rí pé "àá nígbà wo ni àwọn ọmọ yìí gbé fóònù mi tí wọ́n fi ya gbogbo àwòrán yìí?" Ó jẹ́ ohun tí ó yà mí lẹ́nu. Nígbà mìíràn náà tí a bá tún lọ ibi àríyá tí a máa ròkè pé ó yẹ kí àwọn tí ó ń ṣe àríyá kí wọ́n gba àwọn aya àwòrán tó kọ́ṣẹ́ mọṣẹ́ kí wọ́n sì gbé iṣẹ́ náà fún wọn kí iṣẹ́ náà ó le lọ dáradára. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló máa gbé fóònù wọn jáde ló máa yima ya àwòrán lórísìírísìí dé bí wípé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìnáwó bẹ́ẹ̀, wọn ò ti èwà nígbà àwọn aya àwòrán tó kọ́ṣẹ́ mọṣẹ́ mọ́ nítorí pé gbogbo wọn ni wọ́n ti ń fi fóònù wọn ya àwòrán.

Áàpù tí mo máa ń lò jù nínú ẹ̀rọ fóònù mi, òun ni WhatsApp. Mi kò le ka iye ìgbà tí mo máa ń ṣí áàpù yìí ní ojúmọ́. Ó ti ẹ̀ ti wá dàbí ẹni wípé áàpù yìí ó ti dàbí irin iṣẹ́. Nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, lẹ́nu iṣẹ́ ni o. Boya áá, láàrín èmi àti àwọn alábàáṣiṣẹ́ pọ́ tó kù ni o tàbí láàrín èmi àti àwọn ọ̀gá tí a jọ ń ṣiṣẹ́. Lórí, e, áàpù yìí la ti máa ń sọ̀rọ̀ iṣẹ́. Èyí tí ó bá yé mi àbí tí ó bá yé wọn, tí wọ́n bá ti tẹ̀ sí òun lórí áàpù yìí, ó máa yé wọn. Àwọn tí a jọ ń ṣiṣẹ́ náà, lórí ẹ̀rọ, lórí áàpù yìí, òun ni a máa fi ń ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ fún ara wa. Pàápàá jùlọ tí a bá wà níbi tí a kò ti rí ara wa. A lè fi pe ara wa ká máa wo ara wa tàbí ká máa gbó ohùn ara wa nìkan. A lè fi àwòrán jíṣẹ́ lórí ẹ̀. Oríṣiríṣi nǹkan la lè ṣe lórí áàpù yìí. Ó ti dàbí irin iṣẹ́ tó gbajúgbajà fún ọmọdé àti àgbà. Tó jẹ́ wípé ó ti dàbí pé kò ṣe é má ní láwùjọ àwọn òṣìṣẹ́. Kì í ṣẹ wa ṣẹ òṣìṣẹ́ nìkan. Ó fẹ́rẹ̀ẹ́ jẹ́ gbogbo ènìyàn ni ó ń lo áàpù yìí. Áàpù yìí, òun náà ni èmi náà máa ń lò jù lórí fóònù. Áàpù mi tí mo tún máa ń lò, òun ni áàpù tí a máa fi ń pe ara wa. Bí mo bá ti tẹ̀ sí ojú ẹ̀ báyìí, àwọn nọ́mbà tí mo bá fẹ́ pè ó ti máa wà níbẹ̀ tí máa sì fi, tí máa sì tẹ̀ sí ẹni tí mo bá fẹ́ pè.

Ọjọ́bọ̀ ni mo fẹ́ràn jù lọ nínú ọ̀sẹ̀. Nítorí ọjọ́ tí ó tẹ̀lé ọjọ́bọ̀ ni ọjọ́ ẹtì. Kò sì ṣiṣẹ́ ní ọjọ́ ẹtì. Mo máa ń lo ọ̀rẹ́ ọ̀fẹ́ àti ṣe gbogbo àwọn nǹkan tí mo ti pa tì tàbí àwọn nǹkan tí mò ń kò ráyè ṣe láàrín ọ̀sẹ̀, ọjọ́ ẹtì ni mo máa ń ṣe. Nítorí náà tó bá ti di ọjọ́bọ̀ lẹ́nu iṣẹ́ báyìí tó ti di ǹnkan bí aago mẹ́rin tó kò bí wákàtí kan kí a parí iṣẹ́, inú mi a ti máa dùn. Láti òwúrọ̀ ọjọ́ náà tíẹ̀ nínú mi ti máa ń dùn nítorí pé mo mọ̀ wípé ení lọ ọjọ́bọ̀. Olúwa o ṣe o nítorí wípé o tún mu wa rí ọjọ́bọ̀ torí mo ti mọ̀ n pé ọjọ́ tó tẹ̀lé ọjọ́bọ̀ ò tí ì ṣe ọjọ́ ẹtì, kò ní ṣiṣẹ́. Inú mi máa dùn lọ́pọ̀lọpọ̀. Mo ti máa ń gbaradì, màá ti ṣètò oun gbogbo tó yẹ kí n ṣe debí wípé kò sí ohunkóhun tó máa dí mi lọ́wọ́ tàbí tí ọ̀gá tajọ́ siṣẹ́ máa fi ní "à, iṣẹ́ yìí a gbọdọ̀ parí ẹ o. Nítorí náà ẹ wá ní ọjọ́ ẹtì, kẹ wá parí ẹ o." Nítorí náà mo máa ń fi gbogbo agbára mi ṣiṣẹ́ lọ́jọ́bọ̀. Nítorí náà mo fẹ́ràn ọjọ́ náà lọ́pọ̀lọpọ̀ nítorí wípé tí n bá délé báyìí, mo ti mọ̀ pé tí mo bá sùn ní alẹ́ ọjọ́bọ̀, iye aago tó bá wù mí ní mo máa jí ní òwúrọ̀ ọjọ́ kejì. Nítorí náà ọjọ́bọ̀ ni mo fẹ́ràn jù lọ nínú gbogbo ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀.